Sọ fún wá bí o ṣe ń lo ọjọ́ ìsinmi. Bí mo ṣe nlọ ọjọ́ ìsimi, tí mbá ti wá lawuro e mi ò gba ibẹ̀ lọ ilé ìjọsìn. Lẹ́yìn ilé ìjọsìn, mo wá sí ilé, mo wá sùn. Tí ó bá jẹ pé bóyá àwọn meeting wà tó yẹ kí a lọ nìkan mo máa lọ.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ, ẹmí ko ní ọkọ̀, níbi tí mo máa ra epo rárá. Ẹni toba ni epo, oun lo máa ń ra ọkọ̀, ṣùgbọ́n emí kò ní epo. Níbi tí mò ń ra ọkọ̀ nísinsìnyí, mio tí ní ọkọ̀ ni ti mó ń ra epo. Bẹ́ẹ̀ni mii ní ọkọ̀ rárá nísinsìnyí, torí náà mi ò lè ní epo rárá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Ẹ̀kọ̀kan ni mo máa ń rántí àlá mi. Mi kì í rántí ní gbogbo ìgbà. Ẹ̀kan ni mo máa ń rántí àlá tí mo bá là. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí wọn. Ẹ̀kọ̀kan ni èmi máa ń rántí àwọn àlá tí mo bá là. Kì í ṣe gbogbo ìgbà mo máa ń rántí àwọn àlá náà.

Kí ni o máa ṣe? Bí mo bá ní ọdún kan tí kò sí ṣẹ́, kò sí nǹkan tí mo máa ṣe tí ó bá ṣe mi ọdún kan. Mama jẹ, mama sun. Mi ò bá ṣiṣẹ́ ní ọdún kan. Kí ni o máa ṣe?

Sọ fún wa nípa dòdò àti ọ̀gẹ̀dẹ̀. Dòdò àti ọ̀gẹ̀dẹ̀. Dòdò ni-- ọ̀gẹ̀dẹ̀ la máa fi ń ṣe dòdò. Ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n oun la máa ń lò fún dòdò. Hmm, so ọ̀gẹ̀dẹ̀ ni láti pọ́nná kó tó di pé a lò fún dòdò. Nítorí náà ọ̀gẹ̀dẹ̀ to ba ti pon oun la maa nlo fún dodo.

Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí ó súmọ̀ ọ. Ọjà tí ó súmọ̀ mi, ọjà Bódìjà ló súmọ̀ mi. Tí wà tí jáde nílé, wà gbà bèrè lọ sí àdúgbò wà tí wọ́n ń pe ní Bariga, from Bariga wà wọ ọkọ̀ tó ń lọ sí Bódìjà, tí wà tí dé Bódìjà wà bọ́lẹ̀ inú ọjà, hm, wà sí wọ̀nú ọjà.

Ṣé o má a ń dé, ṣe o má a ń dé ní àkókò? Dé bo ni yen ní àkókò? Ṣé délé lákòókò ni, àbí débí to n lọ lásìkò? Èmi ò mọ eleyi tì ẹ̀ ń sọ pa dé ní àkókò. Rárí pé délé, mo máa ń délé ní àkókò. Hihh, in wà mọ àkókò tẹ̀ ń sọ.

Ṣé o máa ń pa owó pamọ́? Pa owó pamọ́. Sé fún, kí èèyàn fi owó pamọ́ àbí èèyàn máa pa owó pamọ́ àbí kí èèyàn fi owó pamọ́? Mi o mọ eleyi ti ẹyin so nípa rẹ. Kí ẹ̀yin pa owó pamọ́ àbí kí ẹ̀yin fi owó pamọ́? Tí èèyàn bá pa owó pamọ́, ìyẹn mean pé èèyàn so pé èèyàn ń ṣe okòwò tí èèyàn máa pa owó. Tí ó bá fi owó pamọ́, ìyẹn mean pé èèyàn ń fi owó pamọ́ bóyá nínú, inú owó oṣù tó gbà àbí inú owó ọjà tó tà.

Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò náà. Wíwẹ̀ nínú odò? Àwọn ìwẹ̀ nínú odò, èmi kì í wẹ́ nínú odò. Èmi ò kì í mọ bí wọ́n ṣe ń wẹ̀ nínú odò. Àwọn tó wá mọ̀ wẹ̀ nínú odò, àwọn náà ló máa ń wẹ̀. Ṣùgbọ́n nitèmi, èmi kò mọ bó ṣe ń wẹ̀ nínú odò.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? A máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, bo se ye ká dáhùn tí a máa ń gbé sí ibi tí a sì máa sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ibi ilé ìyáwèékàwé wa ni a máa ń fi fóònù wa sí kẹ́lẹ́kẹ́lẹ́ tí a sì ńláti jáde kúrò níbi ilé ìyáwèékàwé kí ó tó dé pé a fi dáhùn fóònù wa.

Ṣàlàyé bí a ṣe ń gbáradì fún àjọyọ̀ ńlá. Bí a ṣe máa ń gbáradì fún àjọyọ̀ ńlá náà ni pé a má, a má ń ṣe, a má ń ṣe gbogbo akitiyan. A máa ń kọ, a máa ń ṣe gbogbo akitiyan, gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe, la máa fi ń gbáradì ní gbogbo nǹkan táa bá ń ṣe.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

Lérò rẹ, báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? Iṣẹ́ ṣíṣe nílé, kòsí nǹkan tó wà, a máa ń ṣiṣẹ́ nílé ní ojojúmọ́ àti ní orekoreè. Ka gba ilẹ̀ ka fọ̀ bọ̀, ka dáná, ń jẹ, ká sì jẹun, ká sì lọ síta, ká sì wọlé. Ṣíṣe iṣẹ́ nìyẹn ní mbà ẹlẹ́ ka, ka fọ ilẹ̀, ka gba ilẹ̀, ka ṣẹ gbogbo e.

Ṣalaye ibi ti o un gbe. Èmi ń gbé, ibi tí mò ń gbé ní àdúgbò mi, ibẹ̀ náà ni mo si ń gbé. Àdúgbò tí mò ń gbé náà ni mo ti ń gbé. Ṣàlàyé ibi tí mò ń gbé ní àdúgbò mi. Ibẹ̀ ni mo ti ń gbé dáradára. Àdúgbò ibi tí mò ń gbé ó wà, ó si súnmọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. Ibẹ̀ ni mo si ń gbé tí mo si ń lọ sìbi iṣẹ́ tí mo si ń padà.

Sọ fún wa nípa ibi tí ojú ọjọ́ ti tutù. Ojú ọjọaa n tutu ni orekoore àti nigbakugba ni ibi gbogbo ta ba wa, ni ojú ọjọ ṣe maa n tutu. Ní agbègbè wa bí a ṣe wà lọ́wọ́lọ́wọ́, ojú ọjọ́ tutù níbẹ̀ jọjọ. Bẹ́ẹ̀ ni ojú ọjọ́ tutu níbi ẹgbẹ́ agbègbè wa báyìí. Ó tutù jọjọ níbẹ̀. Hmm ojú ọjọ́ tutù o dẹ dáradára.

Kí ni o má, kí ni o máa kọ́ bí o owó kò bá jẹ́ ìṣòro? Bí a ṣe ń ṣe àwọn nǹkan mẹ́re mẹ́re, bí a ṣe le máa kọ́ uh how to be good on computer more àwọn nǹkan tí wọ́n máa ń kọ́ síi, bí èèyàn se máa ń ṣe fá jáfáfá lórí ẹ̀rọ ayélujára.

Sọ fún wa nípa ọbẹ̀ ila. Ọbẹ̀ ila jẹ́ ọbẹ̀ kan tí a máa ń jẹ, tó máa ń yọ̀, tí a sì máa ń fi jẹ bí àmàlà, a fi ń jẹ bí ẹ̀bà, àwọn ọbẹ̀ tí a máa ń fi jẹ àwọn eleyi ni eleyi tó máa ń yọ̀. Hmm torí pé o jẹ ọbẹ̀ ilá, ó sì máa ń yọ̀, a sì máa ń fi ń jẹ nkan tó ń lọ ti ó lè máa yọ̀ bọ́rọ̀rọ̀ lọ sí o hun.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Hmm, ẹ̀kan, ìgbà mìíràn ó lè máa gbóná tí lẹ́ máa fi mọ́. Kò dára kí fóònù máa gbóná, ṣùgbọ́n àwọn fóònù kan wà tó máa ń gbóná léra lèra jọ̀jọ̀ ní ojojúmọ́ àti nígbàkúùgbà lóore kóre, tí wọn kò sì ní agbára lára láti ṣe àwọn iṣẹ́ tó nira.

Kíni ó ń wò nígbà tí o bá sùn ní ibòmíràn? Kíni ó ń wò nígbà tí o bá sùn ní ibòmíràn? Èmi kì í wo nǹkan kan nígbà tí mo bá sùn ní ibòmíràn. Hmm, bá sùn ní ibòmíràn, mi kí ì té-- nígbà mìíràn mi kì í rí orun sùn. Rárá, mi kì í rí orun sùn rárá. Nítorí náà, mi màá n wo àyíká kótó di pe mo sùn.

Èrò wo ni ó ń lọ nínú ilé ìdáná? Mi o ro tó ń lọ ni ilé ìdáná, bí ẹ bá di ilé ìdáná lẹ́yìn pé kó da iná, kó se oúnjẹ ká sì jẹun, mìmọ èrò pé bí a ṣe máa se oúnjẹ, nǹkan ta fẹ́ ṣe, bá lo ṣe ri àkókò tó máa gbà wá kí la máa fi dá àbí àwọn nǹkan kan, èrò ìjà wo la fẹ́ lò?

Báwo ni o ṣe ń mọ̀ pé ohun tí ó wọ́n tọ sí rírà? Ohun tí ó wọ́n ó tọ sí rírà. Ìgbà mííràn tí ǹkan kan bá wọ́n, ṣùgbọ́n tí a dẹ̀ nílò láti ra àwọn nǹkan bẹ́ẹ̀, a máa ra náà ni. Kí ohun tí ó bá wọ́n tí ò bá wọ́n, a máa ń láti rà á náà ni wọ́n. A máa ń rà awọ́n oríṣiríṣi ǹkan. Ìgbà mìíràn tí wọ́n bá wọ́n, a sì máa rà á.

Sọ fún wa bí àwọn ènìyàn ṣe ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Ehn, àwọn èèyàn máa ń dì láti ran àwọn èèyàn lọ́wọ́ tí ẹnìkan bá ke gba jàre si won, eh, ní kíákíá, especially ní orí, eh, ẹ̀rọ ayélujára. Tó sì rí pé òótọ́ ni ẹni yẹn ń sọ, àwọn ènìyàn máa ń dìde sí ìrànlọ́wọ́ ẹni yẹn.

Ṣé o máa ń lo ọwọ́ tàbí ọwọ́ sí? Ọwọ méjèèjì ní mo máa ń lo ni bí i ṣe ńkan. Máa ń lo ọwọ́ ọtun, mó sì máa ń lo ọwọ́ osi. Bẹ́ẹ̀ ni mejeji ni mo maa n lo láti fi ṣe nkan. Máa ń lo méjèèjì dáadáa, láti fi ṣe ńkàn. Méjì ni maa n lo dáadáa, láti fi ṣe ńkàn.